Ní ọ̀sẹ̀ tó kọjá ni mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Ó ṣẹlẹ̀ ní igbà tí mo rin ìrìn àjò kékeré lọ sí ìlú tí wọ́n ti bí mi. Nígbà tí a dé agbede ọ̀nà kan tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa ò le rìn, tó jẹ́ wípé àwọn ọkọ̀ ńláńlá nìkan ni ó le bà bẹ́. Nígbà yì ni mo nílò láti gun ọkọ̀ akẹ́rù láti sọdá sí òdì kejì Ọkọ̀ akẹ́rù yìí tóbi gan-an ni, wọ́n kùn ún ní ọ̀dà èwe.

Lára ǹkan ìwúrí ni owó àfikún jẹ́ tí èèyàn bá fún àwọn òṣìṣẹ́. Nítorí ìdí èyí, ọ̀gá ní ibi iṣẹ́ tí ó bá fẹ́ wú ọmọ iṣẹ́ lórí, tí ó fẹ́ kí wọ́n ṣiṣẹ́ kárakára, kí wọ́n fara sí iṣẹ́, kí wọ́n má ṣe ọ̀lẹ lẹ́nu iṣẹ́, kí wọ́n sì pọ́n àwọn oníbàárà lé, lára ohun tí ó fi lè wú àwọn òṣìṣẹ́ lórí ni kí ó fi owó àfikún sí owó wọn. Nítorí ìdí èyí, ní ibi iṣẹ́ temi, sísan owó àfikún fún àwọn òṣìṣẹ́ pẹ̀lú lọ́ra àwọn ohun tí a máa ń ṣe láti fi wú òṣìṣẹ́ lórí.

Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́, o pé oríṣìíríṣìí. Tó bá jẹ́ àṣálẹ́ ìjọ tí iṣẹ́ wà ni, bí mo bá ti di ibi iṣẹ́ dé, mà á sinmi díẹ̀. Lẹ́yìn yìí, mà á jẹun. Lẹ́yìn tí mo bá jẹun tán, mà á bá àwọn ẹbí mi ṣeré, ránpẹ́, a wò eré orí ìtàgé lórí amóhùnmáwòrán. Lẹ́yìn èyí, mà á lọ sí yàrá àti sùn, mà á bọ́ sórí ìbùsùn, mà á ka ìwé díẹ̀. Lẹ́yìn èyí ni mà á wá sùn. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ní àṣálẹ́ ni ọjọ́ tí kò sí iṣẹ́ ní ọjọ́ kejì ni, a máa pẹ́ kí n tó sùn ní àṣálẹ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo sì máa ń rí wípé mo ṣe ní àṣálẹ́ yìí, nípa àpá láti túbọ̀ lo ìgbà tó pọ̀ pẹ̀lú àwọn ẹbí láti ṣeré.

Rárá o, èmi ní ìgbàgbọ́ pé ẹran jíjẹ ó dára púpọ̀ lára, nítorí pé kí ẹ̀yàn máa jẹ ẹran ó ní àǹfààní tí ó máa ń ṣe lára. Mo kà wípé ẹran jíjẹ ó ní ẹ̀yà protein nínú tí ó wúlò fún àlàáfíà ara. Nítorí ìdí èyí, èmi ò gbàgbọ́ pé kí ènìyàn má jẹ ẹran pé ó ní ìwúlò kankan. Nítorí ìdí èyí èmi máa ń jẹ ẹran dáadáa o.

Ó ti tó bi ọdún márùn ún tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn. Ṣùgbọ́n màá fẹ́ràn láti tẹ̀síwájú pẹ̀lú ìwé kíkà bí ó bá di ọdún tó n bọ̀. Nítorí ìdí èyí, bó bá di ọdún tó ń bọ̀, màá tún lọ sí ilé ìkàwé. Ṣùgbọ́n eleyìí ni fún ẹ̀mí fún ara mi. Bó jẹ́ ilé ìkàwé, mo lọ sí ilé ìkàwé ní àná láti lọ mú àwọn ọmọ ní ilé ìkàwé ti wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ ti ara tèmi fúnra mi ni, ó ti tó ọdún márùn ún sẹ́yìn tí mo lọ ilé ìkàwé kẹ́yìn.

Bí èyàn bá ń dúró de ǹkan, ó ma ṣe sùúrù ni. Nítorí ìdí èyí mi rò pé ohun kohun wà tí èyàn lè ṣe bí ó bá ní ohun tó ń dúró dé. Èyàn gbọ́dọ̀ jẹ́ onísùúrù ènìyàn, a jẹ́ èyàn tí kì í kọ́njú láti rí i wípé òhun ṣe sùúrù láti dúró de ǹkan tó ń dúró de. Nítorí ìdí èyí mi rò pé ohun kohun wà tí èyàn lè ṣe tí ó bá ń dúró de ǹkan ju kí ó ní sùúrù lọ.

Mi ò rò pé ènìyàn kankan wà tí ó fi bẹ́ẹ̀ fẹ́ràn ìpàdé ní orí fóònù, ṣùgbọ́n ní òde òní ṣíṣe ìpàdé ní orí fóònù ti di ohun tí, tí ó wọ́pọ̀ ní ibi iṣẹ́. Àgàgà láti ìgbà COVID ni àti máa ṣe ìpàdé ní orí fóònù ti wọ́pọ̀. Nítorí díẹ̀ yìí ní òde òní kò fẹ́ sí irú iṣẹ́ tí ènìyàn ń ṣe tí kò ní máa ṣe ìpàdé ní orí fóònù. Ṣùgbọ́n wàhálà rẹ̀ ti pọ̀ jù. Nítorí díẹ̀ yìí mi ò rò pé ẹnikẹ́ni fẹ́ràn rẹ̀, a kò lè má ṣe ni.

Tábìlì iṣẹ́ mi ò tóbi rárá, àwa méjì la dẹ ń lò. Mà á nílò kí tábìlì mìíràn wà fún mi tí mo lè máa fi ṣiṣẹ́. Kódà tábìlì náà ti pẹ́, o ti nílò kí ìmíràn wà, ṣùgbọ́n ààyè ò tíì sí láti pàrọ̀ tábìlì yìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́n pa àwọn ìwà tó dára tí ènìyàn bá ń jẹun. Lára ìwà tó dára tí ènìyàn gbọ́dọ̀ mú ní òkúnkúndùn tó bá ń jẹun ni wípé beyan bá ń jẹun kó má rujọ. Nítorí ìdí èyí, mo máa ń rí dájú wípé àsìkò tí mo bá ń jẹun kì í ṣe àsìkò tí màá ma rojọ́, tí màá ṣe idunadúrà tàbí tí màá ma ṣàlàyé ǹkan fún ènìyàn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé b'eeyan bá ń jẹun, kó pa ẹnu dé tó bá ń jẹun kí irú ẹnu ènìyàn bẹ́ẹ̀ máa pariwo. Eléyìí náà pẹ̀lú ra àwọn ìwà tó dára tí máa ń wù bí mo bá ń jẹun.

Ó ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn lọ sí ibi orin. Ibi orin ṣe ibi tí ènìyàn gbọ́dọ̀ máa lọ ní gbogbo ìgbà, àgàgà tó bá jẹ́ ẹni tí iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀, tó ní iṣẹ́ tó pọ̀ tí ayé ò ti pọ̀ fún un láti lọ máa jẹ ìgbádùn. Nítorí ìdí èyí, ó ti pẹ́ díẹ̀ tí mo lọ ibi orin kẹ́yìn. Àmọ́ bí ó bá sì ń di ìparí ọdún, mo ní ìgbàgbọ́ wípé ayé máa ṣẹ́ sílẹ̀ fún mi ní ọdún yìí láti lọ sí àwọn ibi orin tí àwọn òṣèré ti wù mí láti lọ.

Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n rírin ní orí omi kì í ṣe lára àwọn ìrìn àjò tí mo nífẹ̀ẹ́ láti máa rìn. Nítorí wípé ìjàmbá ọkọ̀ ojú omi wọ́pọ̀ ní ìlú mi nítorí kò sí ètò ààbò tó dájú fún àwọn arìna orí ọkọ̀ ojú omi. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti rìn ọkọ̀ orí ilẹ̀ ju ọkọ̀ orí omi lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ìparí ọ̀sẹ̀. Ní pàtó ni ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday ni mo máa ń lọ sí ilé ìjọsìn jù. Ṣùgbọ́n ní àwọn àsìkò mìíràn tí àwọn, àwọn special program bá wà, mo máa ń lọ ní àrín oṣẹ náà ní irú àwọn ìgbà báyìí.

Ọkọ̀ ojúrin pẹ̀lú àwọn ọ̀nà ìrìn àjò tí mo yàn láàyò jù. Mo ti rin ọkọ̀ ojúrin ní àimọ̀ye ìgbà, mo sì fẹ́ràn láti máa rìrìn àjò pẹ̀lú ọkọ̀ ojúrin.

Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù nítorí wípé ọjọ́ yìí ni àyè yó sílẹ̀ láti bá ebi àti ará, láti bá won ṣeré, láti bá won se àjọyọ̀. Ọjọ́ yìí náà ni àyè wà sílẹ̀ láti se ìpalẹ̀mọ́ fún ọṣẹ̀ tuntun. Àyè wà ni ọjọ́ yìí náà láti lọ jẹ ìgbádùn, láti lọ ṣe fàájì. Nítorí náà, ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí mo yàn láàyò jù nínú gbogbo ọjọ́ tó wà nínú ọṣẹ̀.

Rárá, mo fẹ́ràn láti má a mu ohun mímu láti inú igò tàbí láti inú ife. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo yàn láàyò láti mu ohun mímu láti inú igò tàbí agolo tí ó bá bá wá, ṣùgbọ́n ní àwọn ìgbà tí ó bá jẹ́ wípé mo wà ní ilé tàbí mo lọ sí òde, mo máa fẹ́ràn kí wọ́n fún mi ní ife tí mo máa da ohun mímu sí láti mu.

Bẹ́ẹ̀ni, sísáré pẹ̀lú lára àwọn eré ìdárayá tí mo máa ń ṣe láti jẹ́ kí ara wà ní okun kí ara jí pípé. Mo máa ń ṣe èyí ní gbogbo àárọ̀ kí n tó lọ sí ibiṣẹ́ àti ní àwọn àárọ̀ ní ipàrí ọ̀sẹ̀. Mo máa ń sá tó ibùsọ̀ méjì ní ojoojúmọ́ ní eré láti mú ara yá.

Owó ọ̀tún ni mo máa ń lò kì í ṣe owó òṣì, àmọ́ mo rí àwọn tí wọ́n máa ń lo owó òṣì, mo sì máa ń, ó sì máa ń wò mí lórí láti mọ owó òṣì lò, ṣùgbọ́n mi ò mọ̀ bí mo ṣe lè kọ́ láti lo owó òṣì.